Mo máa ń fọ eyín mi ní ojoojúmọ́ tó bí ìgbà méjì sí ìgbà kan. Ìgbà mí sì rẹ́ mo lè fọ bí ẹ̀ẹ̀mẹ́ta. Ó ní ó, mo máa ń fọ gẹ́gẹ́ bí mo bá ṣe rí pée ó fẹ́ máa rùn sí tàbí ó fẹ́ máa dọ̀tí sí ni mo fi máa ń fọ. 3 Ṣùgbọ́n bí ẹ̀ẹ̀mejì sí ẹ̀ẹ̀kan ni mo máa ń sábà ń fọ lójoojúmọ́. Eyín fífọ̀ jẹ́ ara ìmójútó ara, ó jẹ́ pé a a gbọdọ̀ gbójú kúrò, a sì gbọdọ̀ ṣe bí pé a mọ̀ nítorí pé eyín ni ẹ̀ṣọ́. Gbogbo àwọn ta bá ń bá sọ̀rọ̀, wọ́n gbọdọ̀ mọ̀ ri pé eyín wa wà ní mímo ní gbogbo ìgbà. Nítorí pé tí eyín bá ti ń dọ̀tí, ó máa ń mú kí ẹnu rùn, kò sì, kò sì dáa. Kò dáa fún ọlọ́mọkùnrin tàbí ọlọ́mọbìnrin kí eyín wá máa rùn tàbí kó máa dọ̀tí. Fún dí eyìí, mo máa ń fọ eyín mi tó ẹ̀ẹ̀mejì tàbí ẹ̀ẹ̀mẹ́ta nígbà mí lójúmọ́. Gbogbo ibi ta bá ń dé, ta bá ti ń sọ̀rọ̀, bóyá láárín ọ̀rẹ́ ni tàbí láárín ẹbí, ó ṣe pàtàkì kí eyín wa kó máa wà ní mímo. Ìgbà mí, mo máa ń sọ fún àwọn ọmọ wípé ẹ̀ má maa jẹ́ kí ẹnu yín rùn, ẹ sì maa jẹ́ kí ẹnu yín kó mọ́ ní gbogbo ìgbà nítorí wipé ó se kókó. Gbogbo ibi t'ẹ̀yin bá ti ń sọ̀rọ̀ báí, ó yẹ kí ẹnu èèyàn kó máa mọ́. Ẹ máa fọ ẹnu yín tó bí ẹ̀ẹ̀kan tàbí ẹ̀ẹ̀mejì lójoojúmọ́. Lójoojúmọ́ èmi máa ń fọ ẹnu mi kí ẹnu mi kó má bá rùn tàbí kó má báa gbé ìjàkalẹ̀ àrùn pamọ́. Mo máa ń fọ ní ẹ̀ẹ̀mejì tàbí ẹ̀ẹ̀mẹ́ta o pọ̀ jù lójúmọ́. Tí ẹnu fífọ̀ bá tún pọ̀ jù nígbà míi, ó máa ń fa kí èèyàn bo erìgì. Tí èèyàn bá sì ti bo erìgì, ó tún lè fa àjàkalẹ̀ àrùn sára. So fún dí eyìí, èèyàn gbọdọ̀ wòó, èèyàn gbọdọ̀ ṣe déédéé fífọ̀ nígbà míi bóyá bií ẹ̀ẹ̀kan tàbí ẹ̀ẹ̀mejì. Tí ẹ̀ bá ti jí ní àárọ̀ kùtùkùtù kí èèyàn fọ eyín. Tí èèyàn bá sì ti fẹ́ sùn ní alẹ́, kí èèyàn fọ ẹnu kí èèyàn tó sùn. Ìgbà mí tí èèyàn bá tún ti fọ ẹnu gan ní àárọ̀ tí èèyàn bá jí, èèyàn tí èèyàn ò tíì ṣe tán àti jáde, tó bá ti wá ń bọ́ sí ọwọ́ ọ̀sán tí èèyàn sì ti jẹun, èèyàn tún lè fọ ẹnu kí ẹnu mó báa mọ́ ọrùn sí àwọn tí èèyàn bá ń bá sọ̀rọ̀ tàbí àwọn tó bá wà ní àyíká èèyàn. Ṣùgbọ́n ó ṣe pàtàkì jùlọ kèèyàn wo déédéé ẹnu fífọ̀ yìí, kèèyàn wo dáadáa, kéèyàn má bá mọ̀ bo erìgì rẹ̀ nítorí ẹnu fífọ ìṣẹ́jú ìṣẹ́jú kò tún n da tó. Ẹnu fífọ ìṣẹ́jú ìṣẹ́jú kò tún da tó. Èyí tó dáa jùlọ ni kèèyàn fọ ẹnu ní àárọ̀ àti tèèyàn bá fẹ́ sùn ní alẹ́ tàbí ìgbà tó bá ti jẹ nǹkan tó wo wipé ó lè mọ́ mú kí ẹnu mọ́ ọrùn, kò lè fọ ẹnu kí ẹnu mó bá mọ́ ọrùn tàbí kó má báa dọ̀tí. Fún di eyìí, mo máa ń fọ ẹnu mi ní ẹ̀ẹ̀kan tàbí ẹ̀ẹ̀mejì. Ìgbà míi ẹ̀ẹ̀mẹ́eta lójúmọ́.

Lóòótọ́ aṣọ òtútù jẹ́ aṣọ tó yẹ kí èèyàn ni ní àwọn agbègbè ibi tí òtútù bá ti máa ń mú. Ṣùgbọ́n lọ́dọ̀ mi, àwa o, a sì ní agbègbè ibi tí òtútù ti máa ń mú. Fún dé eyí, aṣọ òtútù tí mo ní, mi sábà á lò, mo ní, ṣùgbọ́n mi ò kí n sábà á lò. Òtútù jẹ́ ohun tó má ń wọnú ara èèyàn tó sì máa ń jẹ́ kí ara èèyàn gbọ̀n, tí èèyàn sì máa pa yín kéékèè. Ṣùgbọ́n tí èèyàn bá ní aṣọ òtútù tí èèyàn bá ti wọ̀, kódà tí èèyàn bá tún ti wá wọ̀, tí èèyàn ti mú nǹkan gbígbóná se tàbí tí èèyàn mu bí i ògógóró kìí jẹ́ kí òtútù yìí kó wọ èèyàn lára jù. Mo má n sọ fún àwọn tó wà ní òkè òkun wípé òtútù apá ọ̀dọ̀ wọn ó má n lágbára gan. Bí tọ́ bá ti wọ aṣọ òtútù wọn, wọ́n le mú nǹkan gbígbóná tàbí tó n mú ògógóró, kò ní jẹ́ kí òtútù yìí kó wọlé sí wọn dára. Ṣùgbọ́n ọ̀dọ̀ tiwa níbí, àwa a fi gbára ní òtútù. Ṣùgbọ́n ẹ̀kọ̀ kan tí òtútù bá wà, mo má n sọ fún àwọn ọmọ wípé ó yá, ẹ wọ aṣọ òtútù yín eyi tí mo rà fún yin. Ẹ wọ̀ kẹ́ mà jẹ́ kí òtútù kó wọlé sí yín dára. Àìmọ́ye àwọn èèyàn gan. Na tún n sọ òtútù yìí, tan má n sọ dé business ní apá ọ̀dọ̀ mi ní àsìkò rẹ̀. Ìgbà yìí ni wọ́n kó àwọn aṣọ gbígba jáde tí wọ́n mọ̀ tá níta aṣọ òtútù. Ọ̀pọ̀ gan ni ó ní ṣiṣẹ́ fún òtútù tó jẹ́ pé tí ẹ bá wọ̀ gan, ẹ ti rí i pé aṣọ yìí kò ṣiṣẹ́ fún òtútù. Ọ̀pọ̀ sì má n ṣiṣẹ́ fún òtútù tó jẹ́ pé a máa kíi lára dáadáa tí ó, tí ó wuwó lara. Àwọn aṣọ yìí ó má n da lásìkò òtútù tí ó ní jẹ́ kí òtútù kó wọlé sí yan lára. Mo ní aṣọ òtútù nígbà kan tí mo sẹ̀ ṣẹ̀ dé láti òkè òkun. Mo ní tó bí orí sí bí mẹ́rin. Ni èrò gbà mí wípé òtútù tí má n mú ní òkè òkun, bẹ́ẹ̀ náà ni màá n ṣe mú ní apá ọ̀dọ̀ ti ọ̀tọ̀dọ̀ mi ní Africa wá níbí. Ìgbà tí mo wá dé ni mo wá rí i pé òtútù ò kí n mú níbí. Kódà gan mo kọ́kọ́ kó pamọ́ fún bí ọdún bí mélòó kan kó tó di pé àwọn ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan má n bẹ̀ mí pé kí n jọ, kí n fún àwọn. Kí n tó fún wọn gan, mo ní láti wòó dáadáa wípé ṣé òtútù yìí kò ní padà mú nítorí pé èmi bẹ̀rù òtútù gan. Mo bẹ̀rù òtútù, èmi fẹ́ kí òtútù kó mú mi rára. Fún idi eyí, mo, mo ròó dáadáa kí n tó fún ọ ní aṣọ òtútù mi. Ṣùgbọ́n nigbà tí mo wá rí i pé òru má n mú tí mi kì í nílò rẹ̀, mo fún ọ. Èyí tí mo sì tún fẹ́ tà gan, mo tún ń tà. Tí mo tún ń gba owó mi ṣápọ̀, mo fi ra oríṣiríṣi aṣọ mi tó jẹ́ kí n wá ní aṣọ púpọ̀ nílé.

Ọ̀nà tí mo fi máa ń rí dájú pé ọjà mi dára pọ̀ gan. Láàkọ́kọ́, ará aṣọ tà lè mi. Mo máa ń rán aṣọ tà. Oríṣìí aṣọ, oríṣìíríṣìí aṣọ sì ni mo máa ń rán. Mo máa ń rán ṣòkòtò, mo sì máa ń rán ẹwù. Mo sì máa ń lo oríṣìíríṣìí aṣọ láti fi rán àwọn nǹkan wọ̀nyí. Àkọ́kọ́ ná, èmi ló aṣọ ká aṣọ. Mi ló aṣọ tí mo mọ̀ wípé aṣọ yìí kò wú ìyí lọ́jà, kò wú ìyí lójú tàbí tí kò ní pé lára. Mi yi lòó rárá. Tí mo bá fẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ aṣọ rírán, màá kọkọ́ lọ sọ́jà láti wo aṣọ yìí tó, tó kójó òṣùwọ̀n, tó da, tó wò rẹ̀ ó sì wọ́n jù. Lẹ́yìn ìgbà tí mo bá ra àwọn aṣọ yìí tí mo kó wálé, màá yẹ́sẹ̀ wá rán. Èmi sì fi ìyè kan jú ran aṣọ tèmi. Mo máa ń fi ara balẹ̀ rán aṣọ mi tí ń wò òwú tó ṣe rẹ́gí láara rẹ̀, tí ń fi rán, tí sì fi, tí ń sì lò àkókò mi dáadáa láti fi parí aṣọ mi. Lẹ́yìn èyí, màá mú ẹrọ ìbánisọ̀rọ̀ mi, ní wá lò kámẹ́rà rẹ̀, ní wá fi ya, ní wá fi kọ́kọ́ fi hàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wípé ṣe aṣọ yìí dára tàbí kò dára. Mo wá máa m wo bí wọ́n bá ṣe nífẹ̀ẹ́ rẹ̀ sí ni mo fi máa mọ̀ wípé aṣọ mi, aṣọ mi ó dára kí n tó wá kó lọ sí ọjà. Nínú àkókò yìí màá ti mọ̀ wípé à, ọjà mi tí mò ń kó bọ̀ wá sọ́jà yìí ó dára dáadáa. Tí mo bá tún bí àwọn tó súnmọ́ mi wípé ǹjẹ́ ọjà mi dára, wón ni ọjà mi dára. Fun idi eyìí, ó ti mọ̀, mo ti-- ọ̀nà yìí ni màá gbà mọ̀ wípé ọjà tí mo kó wá sí ọjà yìí ó dára dáadáa, tínú mi ó sì dùn láti tà á fún ẹnikẹ́ni ní owó tí mo mọ̀ wípé kò ní ju ara lọ. Èmi sì rí tí mo bá ti kó ọjà wá sí ọjà báyìí, èmi kó ọjà mi padà lọ sílé torí ọjà mi máa ń dá mi lójú wípé ó dára. Wọ́n sì máa ń rà lọ́wọ́ mi lówó tó tẹ́ mi lọ́run tí mo náà sì fi owó kun púpọ̀ nítorí pé ó dá mi lójú pé ọjà mi ó dára.

Ó ti lè jẹ́ pé ìṣòro ibi iṣẹ́ kì í tán, ṣùgbọ́n àwọn ọ̀nà tó dára jùlọ láti fi ojú ìṣòro ibi iṣẹ́ ni pé lákòókò mojú tó iṣẹ́ rẹ, má ṣe ìmẹ́lẹ́, jẹ́ akíkanjú lẹ́nu iṣẹ́, má jẹ́ olúfófó, má sì ya alábòsí, sọ òótọ́ ọ̀rọ̀, má jẹ́ ẹni tó ní ọ̀yàyà pẹ̀lú àwọn oníbàárà rẹ àti àwọn alájọṣepọ̀ rẹ lẹ́nu iṣẹ́, má sì jẹ́ ẹni tó máa ń pẹ́ lọ sí ibi iṣẹ́, ìyun ṣe kókó jù, ẹ̀keji jẹ́ ẹni tó ní ìmọ́tótó tí kò sì gba ìwà ẹ̀ àbòsí láàyè, má jálè lẹ́nu iṣẹ́, má sì jẹ́ ẹni tí ó fẹ́ràn láti máa kẹ́nu sí obìnrin tẹ́jọ́ ń ṣiṣẹ́ lẹ́nu iṣẹ́, ó má ń jẹ́ kí wọ́n fi ojú aláìda àti aláìníòye wò èèyàn ni. Jẹ́ ẹni tó máa ń pẹ́ kó tó sọ̀rọ̀, kó dà tó bá rí ǹkan tó bí ọ nínú, jẹ́ ẹni tó máa ń pẹ́ kó tó sọ̀rọ̀, kì í ṣe gbogbo ọ̀rọ̀ tó bá ń sọ tàbí ǹkan tó bá ń ṣẹlẹ̀ lè yẹn máa ń wùwà si, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ má ń fi ìwà dá eeyan wò láti fi mọ irú ẹ̀dá tí èèyàn jẹ́. Ó dá púpọ̀ kí èèyàn ro ọ̀rọ̀ kí èèyàn tó sọ tàbí kí èèyàn wo ìṣe dáadáa kí èèyàn tó fi wùwà. Fún idi eyi, ó má ń jẹ́ kí ìṣòro ní ẹnu iṣẹ́ èèyàn kó wá lẹ̀ ni, kó má ba à ga jù èèyàn lọ. Dáa sí ọ̀gá rẹ, má gbo ọ̀gá rẹ lẹ́nu. Dáa sí àwọn ọmọ iṣẹ́ rẹ, má fi ìwà wípé bí mo ga jù yin lọ tàbí mo lágbára jù yin lọ lẹ́nu iṣẹ́, má fi yan wọ́n jẹ. Tó bá jẹ́ owó ni, fún wọn ní owó iṣẹ́ wọn lákòókò kí wọ́n fi kọ́ lé tún, kí inú wọn lè dùn láti fi ṣiṣẹ́. Ìgbà mí tí ǹkan bá bàjẹ́ lẹ́nu iṣẹ́, ẹ tètè mọ bí ẹ ṣe tún un ṣe kí o ma bá fi lè di ìṣòro ńlá tí ó máa dá yin dúró ní ẹnu iṣẹ́ tí àwọn tẹ́jọ́ fẹ́ ṣiṣẹ́ tí wọn ò bá tètè wá, mọ bí wà ṣe pé wọn, kọ́ owó iṣẹ́ yín kí wọ́n bá fi lè falẹ̀ àti pé kí irin iṣẹ́ tí ẹ ń lò kẹ́ bá fi lè tètè mọ̀ bẹ́ẹ̀ sì tètè pa wọ́n pọ̀ láti fi tètè ṣiṣẹ́. Ìṣẹ́ ṣe kókó jùlọ, ìṣẹ́ sì ṣe pàtàkì fún ọmọkùnrin tàbí fún ọmọbìnrin nítorí pé ìṣẹ́ la fi ń dẹni gíga. Bí bàbá èèyàn bá lówó lọ́wọ́ tí ìyá èèyàn ń lé ẹṣin lẹ́ẹ̀kan, ìṣẹ́ èèyàn ò sì kóko nítorí pé gbogbo ìṣòro tí èèyàn bá kojú, èèyàn gbọdọ̀ borí rẹ̀ ni. Ọ̀nà tí èèyàn fi gbọdọ̀ borí ìṣòro ní ibi iṣẹ́ ni pé kí èèyàn ní ìjánu kí èèyàn sì ní ẹni tó má ń fi àkókò ṣiṣẹ́ kó má fi gbogbo ǹkan falẹ̀, ó ṣe kókó.

Èmi jẹ́ ẹni tí ó ní ìfẹ́ àti máa ṣiṣẹ́ mi láti ṣe tán àti láti ṣe pari. Mi ò ṣe ọ̀lẹ lẹ́nu iṣẹ́. Fún di èyí, àwọn ẹgbẹ́ mi máa ń bínú wípé ó yẹ kí n máa ṣiṣẹ́ bá wọn ṣe ṣíṣẹ́ ni. Èmi sì máa ń sọ fún un wípé èmi ò lè ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣe ṣíṣẹ́ nítorí pé èmi ní bẹ̀rù Ọlọ́run nínú. Èmi sì, èmi jẹ́ ìdí iṣẹ́ tí mo ń bá ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń ṣiṣẹ́ tèmi tí mi ò kí ń wo titi àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi. Torí pé tí wọ́n bá ti ṣe iṣẹ́ díẹ̀ báyìí, wọn yóò ṣá jáde kúrò ní ẹnu iṣẹ́. Gbógbò igbà yìí sì ni àwọn ọ̀gá tó ju wa lọ tí wọ́n máa ń wò wa ṣùgbọ́n tí n ò ní sọ̀rọ̀ bí ẹni pé wọ́n ń wò wa. Ọdún máa wa n tí n gorí ọdún lẹ́yìn bí i ọdún bí i mẹ́ta sírá wọn tí wọ́n ti rí pé mo máa n ṣe iṣẹ́ mi bó ṣe yẹ́ kí n ṣe tí wọn ò sì rí, e, mistake kankan lẹ́nu iṣẹ́ mi. Wọn, ó ní ìjọ náà ni òpin ọdún ni tí à ń ṣe ìwúyé ọdún tuntun. Wọn pè mí jáde, wọ́n sọ oríṣìíríṣìí nípa mi wípé èmi mọ́ ma n tete ń dé ibi iṣẹ́, èmi mọ̀ ma n ṣe iṣẹ́ mi bó ṣe yẹ́ kí n ṣe iṣẹ́. Mi ò fi ọ̀lẹ ṣiṣẹ́, mi ò fi í wo titi àwọn ọ̀rẹ́ mi kì í wò wọn fi ṣiṣẹ́. Wọn wá pe àwọn oṣojú mi kó ró ibi mẹ́ta jáde láti fi tún jẹ́rìí sí ọ̀rọ̀ tí wọ́n sọ. Bẹ́ẹ̀ làwọn náà ṣe sọ wípé èmi ò mọ̀ ma n ṣe iṣẹ́ mi bó ṣe yẹ́ kí n ṣe. Fún di èyí kí n má ṣe bẹ́ẹ̀ lọ wípé dáadáa tí mò ń ṣe ló mú kí ìdàgbàsókè kó bá àwọn iṣẹ́ titi wọ́n wípé fún di èyí àwọn wá fún mi ní owó tó tó owó láti fi tún ayé tọ̀dọ̀ mi náà ṣe àti fi láti fi bẹ̀rẹ̀ okoòwò tèmi náà ní apá tọ̀dọ̀ mi níwọn ba tí kò ní lágbára jù lọ. Wọ́n fún mi ní owó, wọ́n sì fún mi ní ọkọ̀ pẹ̀lú. Wọ́n fún mi ní ilé tuntun àti àǹfààní sí ìrìnàjò lọ sí òkè òkun fún ọ̀sẹ̀ méjì. Èyí ó mú nu mí dùn gan tí ó sì jẹ́ kí n tu lè máa sọ fún àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi wípé ẹ má ṣe dáadáa kí ẹ lè tayọ láàrín àwọn tí ẹ bá jọ n ṣiṣẹ́ kí ọ̀nà yín kó lè ṣí, kó ọ̀nà yín kó lè là. Fún di èyí, mo tayọ láàrín àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi nítorí pé mo ṣe iṣẹ́ àṣekára. Èmi ò sì wò títọ rẹ. Mi ò wò wípé boya a jọ wà tàbí a jọ gùn ìbánirọ̀. Mo máa n ṣe iṣẹ́ tèmi bó ṣe ẹ́ kí n ṣe láì wo títí tẹ nìkan, láì fi títẹ nìkan ṣe, láì wo wípé ó rẹ mí tàbí báyìí a ò san owó tó pé fún mi. Èmi máa n ṣe iṣẹ́ tèmi fún Ọlọ́run láti jẹ́ kí ọ̀nà tèmi kó ṣí. Mo sì dúpẹ́ wípé gbogbo bí mo ṣe ṣe, Ọlọ́run ò dójú tí mi. Mo ṣe iṣẹ́ mi, mo sì jèrè rẹ̀, mo sì tayọ àwọn ẹgbẹ́ mi lọ́nà tó pọ̀ gan. Mo ní ilé, mo ní mọ́tò, mo sì ní owó nínú àkáǹtì mi tó pọ̀ lọ pẹ ẹgbẹ́ mi ò sì ní.

Ọjọ́ Monday jẹ́ ọjọ́ tí mo nífẹ̀ẹ́ sí jù láàárin ọ̀sẹ̀. Ọjọ́ Monday jẹ́ ọjọ́ ajé, ó sì jẹ ọjọ́ kan pàtàkì láàrin ọ̀sẹ̀. Ọjọ́ Monday jẹ́ ọjọ́ tí a bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ láti gbìyànjú kí gbogbó nkan kó tètè bọ́ sípò. Ọjọ́ Monday ni ọjọ́ tó jẹ́ pé a máa fẹ́ kí a bẹ̀rẹ̀ nǹkan pẹ̀lú àlàáfíà. Nítorí pé ìgbàgbọ́ wa ni pé tí ọjọ́ Monday bá ti dàrú, ọjọ́ yókù ò lè má fi gbogbo ara bọ́ sípò. So ọjọ́ Monday yìí la máa fẹ́ kí ọjà tà, la máa fẹ́ kí owó wọlé, la máa fẹ́ kí ka ra ọjà tuntun sórí igbá. Ọjọ́ Monday yìí la máa fẹ́ kí gbogbo nkan kó wà nípò. Gẹ́gẹ́ bí ọjọ́ Monday sì jẹ́ ọjọ́ kìnní ọ̀sẹ̀ láti jẹ́ kí owó wọlé, láti jẹ́ kí gbógbo kan bọ́ sípò. Ọjọ́ Monday yìí sì ni ọjọ́ tí àbí mi ṣáyé. Ó jẹ́ ọjọ́ kan tí mo nífẹ̀ẹ́ sí jù nítorí ọjọ́ náà ni ọjọ́ ìbí mi. Mo sì máa ń sọ fún àwọn ènìyàn wípé tí ẹ bá fi gbogbó ọjọ́ yókù ṣeré, ẹ má fi ọjọ́ Monday ṣeré. Nítorí ọjọ́ yìí ó jẹ́ ọjọ́ tó là mi, ọjọ́ tó máa ń mú kí àánú kó wọlé sí ilé ayé èèyàn. Ọjọ́ tí ẹ bá fẹ́ mọ̀ wípé ọ̀sẹ̀ dà, ọjọ́ Monday yìí ni a ti máa mọ̀. Tí Monday bá ti dà, ọjọ́ yókù ó dà. Ọjọ́ Monday sì jẹ́ ọjọ́ tó jẹ́ pé tí a bá fẹ́ ṣe meeting tàbí a fẹ́ lọ síbi kan, ọjọ́ Monday yìí la máa sábà fi sí wípé ọjọ́ Monday.

Mo máà ń kojú àsìkò ìparí ọ̀sẹ̀ bí pẹ̀lú ríra oúnjẹ sílé àti láti sọ fún àwọn oníbàárà mi wípé kí wọ́n lè tìwá kó ọjà wọn nítorí pé ọ ìparí ọ̀sẹ̀ ti dé. Ìparí ọ̀sẹ̀ sì ni àsìkò tí a máa ń fi ń sinmi láàrin ọ̀sẹ̀ lẹ́yìn ìgbà tí a bá ti ṣẹ́ láti ọjọ́ Monday. Ìparí ọ̀sẹ̀ jẹ́ ọjọ́ tí ó jẹ́ àwọn ọjọ́ tí a máa ń fi ń palẹ̀mọ́ iṣẹ́ gbogbo iṣẹ́ ta bá ti ṣe láti Monday. Ìparí ọ̀sẹ̀ yìí ni a máa ń ṣe àkójọpọ̀ wọn bí a sì máa kó pọ̀ lẹ́yìn ìgbà tí a bá kó pọ̀ tán tí àwọn oníbàárà tí wọ́n wá kó ọjà wọn kúrò nílẹ̀ nítorí pé wọ́n ti mọ̀ pé ìparí ọ̀sẹ̀ yìí, a kì í wá ní ìparí ọ̀sẹ̀. Ìparí ọ̀sẹ̀ jẹ́ àwọn àsìkò tí a máa ń fi ń sinmi tí a máà ń tí a máà ń sinmi tó sì jẹ́ wípé ó máà ń jẹ́ àwọn ọjọ́ tí ó mọ̀ tí ìsinmi tó mọ̀ ń tí ò kí ń fi gbogbo ara wáyé lọ títí nítorí pé iṣẹ́ máa ń pọ̀ nílẹ̀ nítorí pé a máa ń fẹ́ pàri gbogbo àwọn iṣẹ́ tí a ti ń ṣe bọ̀ kí oníkálukú kò lè ráyè lọ sinmi. Ìparí ọ̀sẹ̀ yìí wálà máa pọ̀ ní ìjọ náà nítorí pé iṣẹ́ máa ń pọ̀ nílẹ̀ gan. A fẹ́ gbìyànjú àti parí rẹ̀ nítorí pé a àní wá ní àwọn ìjọ́ yòókù títí tí Monday ò tún fi dé. Fún díẹ̀ yìí ìjọ ìparí ọ̀sẹ̀ ó jẹ́ ìjọ tó máa ń múyàn làágùn dáadáa tó sì jẹ́ wípé a kí a máa ń gbìyànjú àti palẹ̀mọ́ gbogbo iṣẹ́ tó kúrò nílẹ̀. Ìgbà mì mo máa ń sọ fún àwọn alájọṣìṣẹ́ pọ̀ mí wípé ìparí ọ̀sẹ̀ la dé yìí o, gbogbo iṣẹ́ tó bá sì wà nílẹ̀ ẹ gbìyànjú àti parí gbogbo ẹ̀ ka lè bẹ̀rẹ̀ iṣẹ́ tuntun mìí ní ọ̀sẹ̀ tó bá tẹ̀lé kí gbogbo yín kẹ́ síle raye sinmi dáadáa kí ojú kíkan kó má bàa mọ wáyé. Mo máa ń sọ fún àwọn ọ̀gá náà wípé kí àwọn ọ̀gá kí wọ́n ṣe àkójọpọ̀ ètò owó kí àwọn tó ń bá wa ṣiṣẹ́ kí wọ́n lè rí owó lò ní ìparí ọ̀sẹ̀ kó má bàa dàbí ẹni pé wọn ṣiṣẹ́ wọn ò rí owó wọn gbà kí wọ́n lè rówó tọ́jú ẹbí, rówó tọ́jú ara àti àwọn tí wọ́n bá fẹ́ fi owó ṣe. Ìparí ọ̀sẹ̀ jẹ́ àsìkò tí inú wa máa ń dùn wípé àsìkò ìsinmi, àsìkò àti lọ gbafẹ́, àsìkò àti lọ rí àwọn olólùfẹ́.

Nígbà tí mo bá ń jẹun ni mo ní ìwà tó dára jù lọ. Iwà mi a máa ń tutù, màá sì máa ń bó yín, mú ṣẹ́, mú ṣẹ́. Nítorí oúnjẹ wà lára ohun tí mo fẹ́ràn jù, oúnjẹ wà lára ohun tí mo fẹ́ràn jù tí mo sì máa ń fẹ́ láti jẹ nígbà ìgbà gbogbo. Oúnjẹ, à, mo nífẹ̀ẹ́ sí oúnjẹ. Fún díẹ̀ yìí, ìgbàkígbà tí oúnjẹ bá ti wà níwájú mi báyìí, ìwà mi máa ń tutù, gbogbo ẹ̀yàn máa ń jọ́rẹ mi. Kí wá ṣe pé boya, mo má ń jẹun púpọ̀ ṣùgbọ́n mo máa ń nífẹ̀ẹ́ síi láti jẹun. Tí oúnjẹ bá ti wà lọ́wọ́ mi, mo máa ń fún àwọn tí wípé kò bá ní oúnjẹ, àjọ máa pín oúnjẹ wa sí méjì tí èmi náà sì fún wọn jẹ lára oúnjẹ mi, tí ń fi mọ wipé gbogbo wa lájeun, tí a sì yó. Nítorí pé kò da kí ẹnìkan máa jẹun kí ebi má pa ẹlòmíràn, kò da rara. Ṣọ fún díẹ̀ yìí inú mi máa ń dùn láti pín oúnjẹ mi fún àwọn tí wí kò bá ti jẹun, ká jọ kí inú wa lè jọ dùn papọ̀. Iwà mi máa ń da dáadáa nígbà tí mo bá ń jẹun. Ó dáa. Àwọn-- mo tún wá ríi wípé àwọn tó jẹ́ bí àbúrò mi gan, irú ìwà yìí náà ló wà nínú àwọn náà. Mo ti rí i jọ́ tó jẹ́ pé tí wọ́n bá ń jẹun báyìí, àwọn ẹran bóyá bí i ewúrẹ́ tàbí adìẹ tàbí bí i ajá tó wà ní àdúgbò tí wọ́n bá ń jẹun, tí àwọn àbúrò mi bá ń jẹun, wọ́n máa ń fún àwọn ẹranko yìí ní oúnjẹ. Ó wá jẹ́ kí àwọn ẹranko àti àwọn tó wà ní agbègbè wa kí wọ́n nífẹ̀ẹ́ sí wa púpọ̀ nítorí pé wọ́n mọ wipé à ní ahun, a sì máa ń fún èèyàn ní ìtọ́rẹ dáadáa. Iwà, ìwà dáadáa ó da tí ẹ̀yàn bá fẹ́ jẹun tàbí tí èèyàn bá ti jẹun, èèyàn ní, èèyàn onílò àtimọ́ bínú wípé boya kò tíì jẹun. Èèyàn osì nílò àtimọ́ hu ìwà burúkú torí pé boya kò tíì jẹun. Nítorí pé gbogbo nǹkan láàyè ló ní ìgbà àti àkókò. Torí pé èèyàn otí jẹun níìsín kò túnmọ̀ sí wípé boya èèyàn ò ní jẹun. Fún díẹ̀ yìí ó da kí ẹ̀yàn máa hu ìwà dára dára ní gbogbo ìgbà. Èmi sì máa ń hu nǹkan kan wípé ìgbà mí tí oúnjẹ ò bá sí nílé, àwọn tí a máa ń hu ìwà dára dára sí yìí náà máa ń fún wa ní oúnjẹ gan tí a sì jẹ́, tí inú wa otún máa dùn wipé a tún ti jẹun. Ó dára láti máa jẹun ó sì dára láti máa hu ìwà dáadáa. Iwà dáadáa ni ẹ̀ṣọ́ ènìyàn nítorí pé ìwà yìí ni wọ́n máa wò mó èèyàn lára. Nígbà tí èèyàn bá ṣe àṣìṣe ní ìgbà mí, wọ́n máa wò wípé à ẹni yìí ó èèyàn dáadáa ni, kì í ṣe iru èèyàn bẹ́ẹ̀ tí wọ́n sì forí jí èèyàn. Fún díẹ̀ yìí ó dára kí ẹ̀yàn máa hu ìwà dáadáa, kì í ṣe nípa tí oúnjẹ nìkan, nípa tí àwọn nǹkan mìíràn ó dáa ká máa hu ìwà dáadáa nítorí pé ìwà dáadáa oun ní ẹ̀ṣọ́ ènìyàn. Nígbà tí mo bá ń jẹun inú mi máa ń dùn mo sì máa ń hu ìwà dáadáa.

Mi ò ní kọ̀mpútà kankan o. Ó dáa, ìgbà mii tí mó bá ń ronú wípé ó sì yẹ kí n ni kọ̀mpútà o, mà máa mú kí orí fọ́ mi. Nítorí pé ó wù mí kí n ní kọ̀mpútà kan temi náà o máa fi ṣe àwọn iṣẹ́ orí ayára bí àṣá, a sì máa dùn mí. A máa dùn mí gidi gan, nítorí pé ẹ̀rọ kọ̀mpútà jẹ́ ohun pàtàkì ní òde òní. Yàtọ̀ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mò ń lò, mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ méjì. Èyí tí mo fi ń ṣiṣẹ́ àti èyí tí mo máa fi ń wo Íńtánẹ́ẹ̀tì. Ohun ní nǹkan méjì tí mo ní, ó wù mí kí n ní kọ̀mpútà kemi náà máa fi ṣe àwọn iṣẹ́ nípa ìṣe mi, ó yẹ kí n máa fi ṣe ṣùgbọ́n kò sí owó lọ́wọ́ mi. Ọdún yìí ni mò seṣe ń wo wípé tOlohun bá ṣe e tí mo rí owó èmi náà ó ra ẹ̀rọ kọ̀mpútà. Kì í ṣe ohun to, tówó rẹ kéré ló fi dàbí ẹni pé mi ò tíì ní. Ṣùgbọ́n mo mọ wípé lagbárá Olọ́hun, Olọ́hun ó ṣe owó tèmi náà ó ra ẹ̀rọ kọ̀mpútà ní ọdún yìí tí ń fi lè ráyè máa fi ṣe àwọn iṣẹ́ tí mo fẹ́ fi ṣe àti bí tèmi náà ó fi lè ráyè máa fi ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́. Mo sì fẹ́ máa kọ́ àwọn àbúrò mi náà bí wọ́n ṣe ń tẹ̀. Ṣùgbọ́n olá pé mi i ní ẹ̀rọ kọ̀mpútà kò tí jẹ́ kí n ní àǹfààní ati kọ́ wọn. Ṣùgbọ́n mo mọ wípé lọ́dún yìí Olọ́hun ó ṣe. Ẹ̀rọ kọ̀mpútà jẹ́ ohun tó máa ń buyì kún iṣẹ́ èèyàn, o sì máa ń jẹ́ kí iṣẹ́ èèyàn kó yá kíákíá láti ṣe. Fundi eyìí mo máa ń sọ fún àwọn òní, àwọn tajọ́ máa ń ṣiṣẹ́ pọ̀ wípé ó dára káń ra ẹ̀rọ kọ̀mpútà láti fi lè mọ ṣe iṣẹ́ wọn kí iṣẹ́ wọn kó lè yá àti kí iṣẹ́ wọn kó lè dùn wò lóju. Ẹ̀rọ kọ̀mpútà ní oríṣiríṣi ohun tí èèyàn lè fi ṣe. Ẹ̀yàn lè fi ṣe coding, èèyàn lè fi ṣe typing, èèyàn lè fi ṣe àtẹ̀jíṣẹ́, èèyàn lè fi ṣe oríṣiríṣi iṣẹ́ tí ó sì gbé iṣẹ́ èeyàn jáde tí ó sì jẹ́ kí iṣẹ́ èèyàn kó níyi, tí ó sì jẹ́ kí iṣẹ́ èèyàn kó yá. Ṣùgbọ́n owó rẹ́ pọ̀ lápa odo tíwa níbí. Owó rẹ́ pọ̀ gan tí ó sì máa jẹ́ kí àtìrà kò fẹ́ nira fúnyàn. Fundi èyíi ó wù mí kèmi náà ní ẹ̀rọ kọ̀mpútà ṣùgbọ́n owó rẹ̀ kò tíì sí lọ́wọ́ mi. Èyí tí, ẹ̀rọ kọ̀mpútà yìí tó sì wù mí, óhun ní èyí tí rẹ́ ààyè wà lórí rẹ dáadáa. To je pé kò ní tètè kún tí mo bá fi n ṣiṣẹ́ tí ó sì máa ń yára kíákíá tí mo bá ń lò. O wumí kí n ní ẹ̀rọ kọ̀mpútà ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò ní ẹ̀rọ kọ̀mpútà nǹkan lọ́wọ́.

Ìlànà ìpolówó mi, ó pín sí oríṣìíríṣìí ọ̀nà. Mo máa ń fi iṣẹ́ tí mo bá ṣe, mo máa ń wọ̀ ọ́ sọ́run fúnra mi torí aránṣọtà le mi. Fún ìdí èyí tí mo bá ti rán aṣọ fúnra mi, mo máa ń wọ̀ ọ́ sọ́run láti fi polówó fúnra mi pé iṣẹ́ tí mo ṣe rèé o. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì máa ń rí, wọ́n sì máa ń béèrè lọ́wọ́ mi wípé "à, tá ló bá mi rán aṣọ tí mo wọ̀ yìí?" Tí ń sì sọ fún-un wípé "fúnra mi ni mo rán o, èmi ni mo rán o. Oyè ìlú òwú báyi ni mo lọ, irun aṣọ báyi ni mo lọ, irun-- inspiration tí mo lò rẹ o, tí mo fi rán." Ọ̀pọ̀lọpọ̀ sì ni "à, àwọn ní ìfẹ́ rẹ" tí wọ́n sì ọ̀pọ̀lọpọ̀ gba, ehn, nọ́mbà ìpè sí mi àti orí ayélujára mi tí wọ́n fi lè mọ̀ rí mi bá sọ̀rọ̀ pé à, wọ́n fẹ́ rán aṣọ tàbí wọ́n fẹ́ ra aṣọ. Ṣo ọ̀nà àkọ́kọ́ nìhun láti fi polówó. Ọ̀nà kejì mi ni wípé iṣẹ́ tí mo bá ṣe, mo máa ń ya sórí àwòrán, ki wá upload ẹ sí orí íńtánẹ́ẹ̀tì kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè rí wípé à, mò ń polówó iṣẹ́ mi. Fún ìdí èyí, ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá rí, wọ́n máa ń ní ìfẹ́ rẹ̀ tí wọ́n sì wá bí mí pé èló ni mò ń tà, èló ni àwọn lè rà. Ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ iye tí kò ní tẹ́ mi lọ́rùn, ọ̀pọ̀lọpọ̀ sì máa ń sọ iye tí ó máa ń tẹ́ mi lọ́rùn. Ǹtí mo kàn sá fẹ́ fà yọ ní pé mo máa ń send iṣẹ́ mi sí orí íńtánẹ́ẹ̀tì kí ọ̀pọ̀lọpọ̀ fi lè rí. Ọ̀nà kẹta tí mo tún máa ń fi gbà polówó ni láti sọ fún àwọn tó yí mi ká wípé ọjà tuntun ti délé, aṣọ tuntun ti délé kí wọ́n lè mọ̀ wípé mo ti ní ọjà tuntun. Mo sì máa ń fi hàn wọ́n lẹ́yọ kànkan èjì kí wọ́n lè mọ̀ wípé iṣẹ́ tuntun ti délé. Ehn, ọ̀nà tí mo máa ń gbà polówó mìíràn ni wípé mo máa ń ṣe káàdì pélébé tó ní orúkọ mi àti nọ́mbà mi nínú tí mò ń máa pín káàkiri fún àwọn èèyàn bóyá mo lọ sí bí inú ọjà tàbí mò ń jáde lọ sí ibi kan, ibi tí èrò bá pọ̀ sí, mò ń máa ń fi káàdì yìí lé àwọn èèyàn lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ wọn sì máa ń pè mí sí orí káàdì yìí tí màá sì fi, ehn, ẹ̀rọ ayélujára mi hàn wọ́n kí wọ́n lè rí àwọn iṣẹ́ aṣọ tí mo ti ṣe síbẹ̀ láti fi ríi wípé ìpolówó ọjà ni mò ń ṣe. Ìnú mi sì máa ń dùn púpọ̀ wípé àsìkò tí mo bá lo àwọn ìlànà ìpolówó yìí, a máa ń ṣiṣẹ́ fún mi lọ́pọ̀lọpọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ sì máa ń rí àwọn ọjà tí mò ń polówó àti ohun tí mò ń polówó. Ìpolówó ni àgúnmu òwò, tí èèyàn ò bá lè polówó ara rẹ̀, ojúkan ni ó wà. Ó sì máa ń wù mí kí àmì ìpolówó yìí kó wà lára mi dáadáa kí ọjà mi kó lè máa yá, ó sì lè máa gbòòrò sí i.

Mo máa ń fi ìdáàbò bo òrùn ṣára nítorí pé òrùn jẹ́ ohun tí mi ò ní ìfẹ́ sí pàápàá nítorí àwọ̀ mi. Mi ò kí ń fẹ́ kí òrùn kó ta sí àwọ̀ mi púpọ̀. So fún di èyí, mo máa ń lo ìdáàbò bo òrùn àti pé èmi ò kí ń fi gbogbo ara jáde nígbà tí òrùn bá mu. Mo máa ń wà nínú ilé. Mo máa ń fi àkókò sí jáde mi bóyá láti jáde ní àárọ̀ kùtùkùtù tí òrùn ò tí yọ dáadáa tàbí ìrọ̀lẹ́ tí òrùn ti ń wọlé. Àṣìkò yìí ni mo máa ń nífẹ̀ẹ́ sí láti jáde. Ṣùgbọ́n tó bá ti kan dandan fún mi láti jáde ní àsìkò tí òrùn mú, mo máa ń lo àwọn ìdáàbò bo òrùn yìí. Kìí se pé bóyá èmi náà máa wí pé bóyá wọn máa lo ìdáàbòbò yìí. Olólùfẹ́ mi tí èmi àti ẹ̀ jọ wà papọ̀ tẹ́lẹ̀, òhun ló máa ń sábà lo ìdáàbò bo yìí kì í fi ṣeré ara kódà. Ó ní lọ̀pọ̀ yanturu, débi wípé kì í fẹ́ kí òrùn kó kan lára kankan torí aláwọ̀ funfun ni. Ósì fẹ́ràn àwọ̀ rẹ̀ gidi gan. Kì í fẹ́ kí ǹkan kan kó ṣe àwọ̀ rẹ̀. Ó máa ń lo ìdáàbò bo òrùn yìí ṣára púpọ̀ débi wípé òrùn kì í wọlé sí i lára. Tí òrùn bá tàn sí i lára, ara rẹ̀ máa ń dàbí jìgì ni. Gbogbo ara rẹ̀ máa ń dán ni. Kò nífẹ̀ẹ́ sí òrùn bóléti lè kó kéré tó. Ó ní ìfẹ́ sí abẹ́ òjíjí. Ibi tí afẹ́rẹ́ bá wà tí ò sí òrùn, ibẹ̀ ni wọ́n máa ń gbé. Ìgbà náà lè mi náà wí pé à, bóyá kí èmi náà kí n máa lo àwọn ìdáàbò bo òrùn yìí torí pé ìgbà tí mo fi ń máa ń siṣẹ́ nínú òrùn, ó máa ń ta sí àwọ̀ mi, àwọ̀ mi ó wá dúdú. Ń sẹ̀sẹ̀ wa máa wá, bi sì wá cream tí ń lò sí ibi tó dúdú yìí tí ó fi sí kúrò àti ìgbà yìí ni mo ti wá ní lọ́kàn wípé èmi náà ó máa ń lo ìdáàbò bo òrùn sí ara mi tí òrùn fi ní máa wọlé sí mi lára. Mo sì máa ń pín àwọn kíní ìdáàbò bo yìí fún àwọn èèyàn tó bá ń ṣiṣẹ́ nínú òrùn wípé kí wọ́n máa lo kí wọ́n má bàa ba àwọ̀ wọn jẹ́. Àwọn òrùn apá ọ̀dọ̀ wa kò tiẹ̀ tún wá pọ̀ tó. Àwọn òrùn tó wà ní apá north ìlú ọ̀dọ̀ wa. Òrùn bẹ́ẹ̀ tó ní agbára yàtọ̀ débi wípé tí èèyàn bá lo ìdáàbò bo yìí láàrin wákàtí kan tí èèyàn bá ti ń ṣiṣẹ́ nínú òrùn, a máa ń bó èèyàn ní ara, tí ó dàbí ìgbà tí wọ́n bá da òróró gbóná tàbí omi gbóná sí ẹ̀yàn lára. Bí ó ṣe máa rí nu, àmì ìdáàbòbò yìí sí ara mi kí òrùn kó máa bàmí ní ara jẹ́. Mo nífẹ̀ẹ́ àwọ̀ mi púpọ̀ mi sì fẹ́ kí ǹkan kan kó ṣe àwọ̀ mi.

Mo ti bèrè ìrànwọ́ ní oríṣiríṣi ìgbà tí wọ́n kí i sí dá mi lọ. Mo wá rán tí ọjọ́ kan pàtàkì tí ẹ̀rọ mi bàjẹ́ tí mo, tí mi ò wá mọ ohun tí mo fẹ́ ṣe mọ́. Mo wá pè wọ́n, mo pè wọ́n gan an, mo pè wọ́n ló láìmọye ìgbà. Ìgbà tí wọ́n wá gbe sí ọmọ ló gbe. Aà! Mo wá ní irú pala pala wo ni? Báwo ni ẹ ṣe máa fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ sílẹ̀ fún ọmọ láti gbé? A jẹ́ pé iṣẹ́ òǹkà yín lára ni. Wọ́n wá ní kí n má bì nù wípé kí ni mo fẹ́. Mo wá ní ẹ̀rẹ̀, ẹ̀rọ mi ló bàjẹ́ wípé báwo ni mo ṣe lè ṣe ètò rẹ̀? Wọ́n wá sọ oríṣiríṣi ọ̀nà fún mi láti fi ṣe ètò rẹ̀. Ìgbà tí mo sáwàá dé ibi tí mo ti fẹ́ tún ẹ̀rọ mi ṣe, mo wá rí pé mi ò lè dáa ṣe. Mo wá nílò láti tún pè wọ́n padà. Mo wáa ń tún pè wọ́n padà wípé kí ni yi oọ̀, mi ò rí tún ṣe ọ̀. Wọ́n wá ní ó dáa, ṣe mo lè gbé wá sí apá ọ̀dọ̀ àwọn? Mo wá ní ó dáa, mo máa gbé kí ni wá? Ẹ ní láti san owó gbígbẹ wa rẹ̀ torí mo ti san owó fún yin tẹ́lẹ̀. Wọ́n wá ní kò sí wàhálà, kí n máa gbé bọ̀. Ìgbà tí mo wá gbé lọ, wọ́n wá yẹ̀ wò. Wọ́n rí pé nǹkan kékeré náà ni ó ní ìbàjẹ́ níbẹ̀. Ìgbà tí wọ́n sáwàá tu tí wọ́n yọ ohun tó bàjẹ́ níbẹ̀ yìí, wọ́n wá ní kí n lọ ra kíni kékeré oun wá. Ìgbà tí mo dé ibi tí wọ́n ti ń ta kíni kékeré, nǹkan, nǹkan ńlá ni mo bá o. Owó tí mo fi gbé lọ àti owó tí mo fi ra kò tó owó tí wọ́n fi ń ta kíni kékeré tí wọ́n ní kí n lọ ra wá. Mo wá ní à, kí ló dé kìí ṣe kíni yìí ló kéré jù tàbí ló tóbi jù lára ọkọ̀ yìí? Wọ́n á ní à, ká ní pé mi ń pe àwọn ni fún, ká ní pé mi ń pe àwọn ni láti ṣe ètò yìí. Aè, mi ò ní mọ ìpé ohun tó bàjẹ́ báyìí, òní ó wà lára kíni yìí tí ó jẹ́ kò ṣiṣẹ́. Wọ́n wá ní kí ni ẹ fẹ́ kà se báyìí? Wọ́n wá ní à, ìgbà tí mo sá ti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ, kí ni mo tú wáa fẹ́ ṣe? Ju pé kí n wá ọ̀nà tí n fìtún ṣe lọ. Àwọn ò lè parọ́ fún mi wípé ohun tí ó bàjẹ́ níbẹ̀ náà rèé. Mo wá wípé ó dáa, kò sí wàhálà. Mo sá ti bèrè ọ̀rọ̀, mo sì gbọdọ̀ rí àtúnṣe fún ẹ̀rọ mi. Mo sá pada sílé, mo lọ wá owó. Ìgbà tí mo sì wá owó yìí tán ni mo padà lọ sí ibi tí mo ti fẹ́ ra ohun tí mo fẹ́ rà yìí. Ni won bá ní kò sí nílẹ̀ mọ́. À, kò sí kíni nílẹ̀ mọ́, kì í ṣe ohun tí àjọ sọ re ò. Bí mo ṣe tún ń pè olùdarí, olùṣètò ẹ̀rọ nù wípé ibo ni mo ti lè rí gbà. Wọ́n wá tún jù we ibòmíì ló wá jẹ́ kí n mò wípé oda wií pé àwọn olùṣètò ẹ̀rọ yìí wọ́n se pàtàkì láti máa bèrè ìrànwọ́ lọ́wọ́ wọn torí pé wọ́n mọ̀ nípa ohun gbogbo. Àwọn náà tọ́ mi sọ́nà láti rí ẹ̀rọ mi tó ṣe ní owó tí ò wọ́n ju. Àwọn náà tọ́ mi sọ́nà láti rà níbi tí kò ní fún mi ní wàhálà ju. Inú mi wadu wípé à, ó dára kí eyan ma pé àwọn olùṣètò ẹ̀rọ lẹ́ẹ̀kọ̀kan, mo ti bèrè ìrànwọ́ lọ́wọ́ wọn, wọ́n sì jẹ mí.

Hmm, orí máa ń fọ́ mi nítorí pé èèyàn ni mí. Ó dáa, lọ́wọ́lọ́wọ́ tí mò ń sọ̀rọ̀ yìí, orí ń fọ́ mi. Ṣùgbọ́n èmi i ṣe ẹni tí ń mọ́ n ṣe àìsàn. Ohun tó máa ń sábà n fa orí fífọ́ mi, òun ni ọ̀rọ̀ bí ayé mi ò ṣe daá tí mo máa ń ro. Bóyà kì n sọ pé ìrònú ni máa ń sábà n fa orí fífọ́ mi. Bẹ́ẹ̀ ni, ìrònú kí láa jẹ, kíni mo fẹ́ jẹ́, kíni mo fẹ́ dà, báwo láyé mi ò ṣe ní bàjẹ́, táyé mi ò ṣe ní wo. Ìrònú yìí ló máa ń jẹ́ kí orí fọ́ mi nítorí pé kò rọrùn fún ẹni tí ò ní olùrànlọ́wọ́. Ẹni tí ò ní olùrànlọ́wọ́, ìyà máa ń jẹ ẹ púpọ̀. Mo ti gbìyànjú báyé mi ó ṣe dáa nígbà gbogbo. Mo ti ṣe oríṣìíríṣìí iṣẹ́, mo ti rin oríṣìíríṣìí ìrìnàjò, síbẹ̀ ò gbọ́n kò tíì bọ́ sí ibi tí mo fẹ́ kó bọ́ sí. Owó ilé, owó oúnjẹ, owó tá fi tún ara ṣe, owó táa nà fúnyá, owó táa nà fàwọn àbúrò, gbogbo ẹ̀, ọ̀run, ọ̀run mi ló wà, tó wá máa ń fa orí fífọ́ fún mi ní gbogbo ìgbà. Orí máa ń fọ́ mi gidi gan-an tí mi ò dẹ̀ kí n rí owó láti fi ra òògùn fúnra mi. Ìgbà míi báyìí, tí mo bá dà jókòó báyìí mà ti ronú lọ, ohun tí n kàn rí ni pé orí ó kàn fọ́ mi wá girigiri. Tí ó dàbí ẹni pé ojú mi gan fẹ́ yọ dànù. Mo máa ń gbìyànjú àti rì sínmi fúnra mi kí n má ba à ṣẹ́ra mi léṣe. Mo sì ń gbìyànjú àti wá owó kọ́na, kọ́na ṣí fún mi, kọ́na là fún mi kí n má sáṣe tì, kí gbogbo ohun tí mo ń dáwọ́ mi lé lórí kó yọrí sí rere, kí orí ò lè má bàa máa fọ́ mi mọ́. Orí fífọ́ jẹ́ ohun tó máa ń ṣẹlẹ̀ tèèyàn bá fi orí gba nǹkan tàbí tí èèyàn ń ronú jù tàbí tí ibà tó fẹ́ múyan, orí fífọ́ máa ń ṣèèyàn. Orí fífọ́ ibà kì í sábà mú mi. Ohun tó máa ń fa orí fífọ́ náà ni pé ìrònú. Ìrònú náà ni tàbí wàhálà aṣejù torí kí gbogbo ǹkan kò le dáa, náà ni orí fi máa ń fọ́ mi. Ìgbà míi tí orí orí bá sì ti ń fọ́ mi báyìí, mo máa ń lọ ń sinmi tí ń lọ sùn. Tí mo bá ti sun ọ̀run bíi wákàtí kan sí wákàtí kan àtàábọ̀, orí fífọ́ yìí máa ń wálẹ̀. Ṣùgbọ́n tó bá ti wálẹ̀ báyìí, tó bá fi lé mú mi tí mo jí báyìí kátó rí wákàtí kan, mo tún ti bẹ̀rẹ̀ ìrònú yìí. Ìrònú yìí jẹ́ hin tí ó máa ń nira fún mi láti gbé kúrò lára nítorí pé ọ̀pọ̀ ẹ̀gbẹ́ mi ni wọ́n ti wà láààyè wọn, ton si n, tọ́n sì ń ṣe dáadáa fúnra wọn. Kí ló wá fa títè mi? Kíni ọ̀rọ̀ yìí ó máa ń mú mi nírònú gan-an ó sì máa ń fa ẹ̀fọ́rí fún mi. Ṣùgbọ́n mo mọ̀ wípé Ọlọ́run lóbá tó máa ń ṣe gbogbo nǹkan tí ó sì ṣe gbogbo ẹ̀ déédé fún mi tèmi náà o, tí orí ò ní máa le fọ́ mi mọ́. Tí erépa bá pọ̀ jù nígbà mií, orí máa ń fọ́yàn. Tí wàhálà bá pọ̀ jù, orí máa ń fọ́ èèyàn. Fúndi èyíi ó dáa, ká má máa ronú jù ká sì dínwọ́n wàhálà tá bá ń ṣe. Tí orí bá sì ti ń fọ́ wa bó jẹ́ paracetamol a lè lò o tàbí ká mú àgbo kó lè dínkù orí fífọ́ yìí tí ó fi ní lè máa pa wá lára. Nítorí wípé orí fífọ́ a máa yí sí àìsàn míì tí ó sì di bùrẹ́kẹ̀tẹ̀ síyàn lára. Èyíi ni mo máa ń gbìyànjú àti pamọ́ kó má ba à di nǹkan míi sì mi lára torí bí àìsàn bá tie tún wá lọ wọlé kún nǹkan tóń ṣe mí yìí, ah Ọlọ́run má, Ọlọ́run sáanú. Fúndi èyíi orí máa ń fọ́ mi ṣùgbọ́n mo máa ń mọ bí mo ṣe máa ń ṣe. Mo sáa mọ̀ wípé tí mo bá ti lòògùn sí i, a má, ó máa ń lọ tí gbogbo ẹ ó sì padà bọ̀ wá sípò.

Ẹ̀jẹ̀ méèló ló wà lára mi tí mo fẹ́ fún yàn ní ẹ̀jẹ̀? Mi ò tí fún èèyàn ní ẹ̀jẹ̀ rí o. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ fúnfún ni ó wà lára ìtọrẹ anú tí èèyàn lè ṣe. Ṣùgbọ́n èmi náà nílò ẹ̀jẹ̀ ló fi dàbí ẹni pé mi ti fún èèyàn ní ẹ̀jẹ̀ rí. Ó wù mí kí n fún yàn lẹ́jẹ̀ tí ẹ̀jẹ̀ bá ti wà lára mi dáadáa tí mò ń rí pé kò ní pa mí lára tí mo bá fún èèyàn ní ẹ̀jẹ̀. Ẹ̀jẹ̀ fúnfún yàn ó da gan, ó sì máa ran èèyàn lọ́wọ́ nínú ayé yìí. Tí ẹ̀jẹ̀ fúnfún yàn, òníṣe pẹ̀lú irú ẹ̀jẹ̀ tí èèyàn bá ní àti bí ẹ̀jẹ̀ yẹn bo bá ṣe mọ́ sí. Tí ẹ̀jẹ̀ yẹn bá dà, tí ó sì ní korokọ́rọ́ kankan, ó máa n dà kí èèyàn lè ṣe ìtọrẹ anú ẹ̀jẹ̀ fún àwọn tó nílò ẹ̀jẹ̀. Nítorí pé àwọn tí wọ́n ò ní ẹ̀jẹ̀ yìí kì í ṣe ìdùnnú wọn, kì í ṣe ìwúrí wọn láti mọ̀ wá ẹni tí ó bùn wọ́n ní ẹ̀jẹ̀. Ẹ̀lòmíì àìsàn ni, àìsàn bẹ ni ara rẹ̀ tí inú rẹ̀ ò sì dùn fún àìsàn yìí. Fún di eyìí ó dà tí a bá ní ẹ̀jẹ̀ tí a lè fún èèyàn. Ó jẹ́ páǹtì kan ni, ó sì jẹ́ páǹtì méjì ni. Ó dà kí èèyàn lè ríi mọ́ lọ fi ṣe ìtọrẹ anú fún àwọn tèèyàn bá lè fún. Ó máa ń fún èèyàn ní ìgbéga àti ìlọsíwájú àti ọ̀nà ṣíṣí. Ẹ̀jẹ̀ fúnfún yàn ó dà gan. Tí èèyàn bá sì tí lè fún èèyàn ní ẹ̀jẹ̀, kí èèyàn jẹ oúnjẹ tó dà, oúnjẹ tó máa ń ṣe ara lóore, tó sì máa ń pe ẹ̀jẹ̀ padà wá sí ara èèyàn. Àwọn ìràn yìí ó dà gan púpọ̀ púpọ̀. Ìjọ tí mo lọ sí hósípítù tí mo lọ gba èsì àyẹ̀wò mi ni mo rí àwọn ọkùnrin bi mẹ́ta kan tó lomi lára dáadáa, tó sì ṣe rumú rumú tan lọ fi ẹ̀jẹ̀ sílẹ̀. Èkinni fi páǹtì mẹ́ta sílẹ̀, èkejì fi páǹtì méjì sílẹ̀, èkẹta fi páǹtì mẹ́rin sílẹ̀. Ó wú mi lórí gan púpọ̀. Mo wà rò wí pé àbí èmi náà lè fi ẹ̀jẹ̀ sílẹ̀ ni. Bí mo ṣe lọ bá dókítà nù, wọ́n wá yẹ ẹ̀jẹ̀ mi wò, wọ́n rí pé mo lè fi ẹ̀jẹ̀ páǹtì kan sílẹ̀. Ibi tí wọ́n ti ń fà lọ báyìí, lójú mi ti ń pòyi báyìí báyìí. Mo wá sọ fún yín pé ohun tí mo máa ń rí rè wípé ojú mi máa ń fi bọ́n se sáre yọ́nú na ba tun sáré ti sí mi lára padà. Rí pé ẹ̀jẹ̀ mi ò pọ̀ tó n tí mo lè fi sílẹ̀. Wí pé àwọn dúpẹ́ pé mo ti ẹ ní ìgbìyànjú àti fi ẹ̀jẹ̀ sílẹ̀. Inú wọn sì dùn kó dà. Àwọn náà sanwó ọkọ̀ mi tí mo fi délé. Mo wà rò wí pé ṣé tí mi ò bá ti ẹ̀ wá lọ sé ní ibi tí àwọn àkọ́sẹ́mọsẹ́ dókítà bá wà, bí wọn bá ti fà ẹ̀jẹ̀ lára mi nù, tí ọlọ̀tà yẹn ò bá gbàbẹ́ kú. Mo wà rò wí pé, kí ni yii ṣi wu mi ò. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ mi ò tí tó n tí mo lè fi sílẹ̀ fún ẹlòmíì. Ṣùgbọ́n ẹ̀ẹ̀kokan tí mo bá ní owó, bóyá owó tó tó ra odidi ni tàbí owó tó tó ra abọ ní, mo máa ń fún àwọn dókítà yìí wípé kí wọ́n fi ra ẹ̀jẹ̀ fún ẹni tó bá nílò ẹ̀jẹ̀ tí mo sì máa ń fi owó mi lé lórí tí mo bá ní owó wípé kí wọ́n tún fún ẹni tó bá nílò ẹ̀jẹ̀ láti fi ra oúnjẹ ó jẹ́ kó sì ní owó tasẹ́rẹ́ lọ́wọ́ tí ó fi ògùn lọ ìgbésí ayé rẹ̀. O jẹ́ bí àníyàn ṣe jẹ́. Ẹ̀jẹ̀ fúnfún yàn ó dà gan. Ṣùgbọ́n tó bá mọ wípé ẹ̀jẹ̀ rẹ ò tó ohun tí ọ lè fún èèyàn, má ku lè dá ara rẹ láàmú láti sọ pé bóyá o fẹ́ fún èèyàn ní ẹ̀jẹ̀. Kò sì máa jẹ́ nǹkan tó bá dà àwọn bí èso, ẹ̀fọ́, ẹran tó lè fún èèyàn ní ẹ̀jẹ̀ padà tí ọ bá ti fún èèyàn lẹ́jẹ̀.

Ọ̀rọ̀ ńlá lẹ jẹ́ kí n rántí yìí o. Mo rántí ọjọ́ náà tí mo n lọ sí ìrìnàjò tí mo wà nínú ọkọ̀. Lótọ̀ kìí ṣe iwájú ni mo jókòó sí. Níbi tí mo jókòó sí, ẹni tó wà níwájú kò lo ọjàbọ̀ rẹ̀. Bí ọkọ̀ yìí ṣe ń wá lọ lórí eré, báṣepàdé àwọn ọlọ́pàá ìdáàbò bo ojú pópó lọ́nà náà. Wọ́n wá da ọkọ̀ wa dúró. Bí ọmọkùnrin ṣe rí pé a ti fẹ́ de ibè báyi, ó kàn sáré lo ọjàbọ̀ rẹ̀ ni. Àwọn ọlọ́pàá yìí ti wá rí pé ó ṣẹ̀ ló ni. Wọ́n wá ń ba sọ wípé “kí ló dé tí kò lo ọjàbọ̀?” Ó wá ní “oùn ò ń lò”. Wọ́n wá ní “àwọn rí pé kò lò, wípé ìgbà tó rí àwọn ló ṣẹ̀ sáré lo ọjàbọ̀”. Ó wá sọ fún un wípé “níwọn ba ìgbà tí wón sà ti rí tí ó ti wà ní ọrùn oùn wípé òún ti lò náà ni”. Àh èmi wá sọ fún un wípé “kó má sọ̀rọ̀ bá a, wípé wọn ò ṣe ọmọdé, wọ́n á rí pé kò lò, pé ó ṣẹ̀ lò nígbà tó rí won ni”. Ó wá ní “èmi ò kí ẹ mi má bá a sọ àsé o, wípé ṣé nì tó yẹ kí èmi má sọ nùun?” Èmi wá sọ fún un wípé “gbogbo nǹkan ló ní ọ̀fìn ní ìlú wa níbí. Tọ bá lo ọjàbọ̀ rẹ, àwọn ọlọ́pàá ó mú ọ. Wọ́n sì ṣe ìwádìí wọn tó yẹ kí wọ́n ṣe. Fún di èyí ó yẹ kó má bẹ̀ wọ́n ni. Kì í ṣe pé ó máa ba wọn là gidi wípé o ò lò ọjàbọ̀ yìí láti bẹ̀rẹ̀. Tí àjálù bá ṣẹlẹ̀ níìsín, ọjàbọ̀ yìí wà lára nǹkan tí ó ní jẹ́ kí nǹkan burúkú kó dé bá ọ. Fún di èyí má bá wọn jìyàn. Sọ fún wọn kí wọ́n má bínu. Sọ fún wọn wípé ìrù rẹ̀ kò ní ṣẹlẹ̀ mọ wípé o gbàgbé ni.” Ọmọkùnrin yìí bó ṣe bẹ̀rẹ̀ sí ní bù mi nù níṣojú àwọn ọlọ́pàá yìí. Bí inú ṣe bí àwọn ọlọ́pàá núun, bí wọ́n se gbé nùun lọ dí police station. Wọ́n sá gbé, àwa sá bẹ̀rẹ̀ ìrìnàjò wa padà. A sá lọ. Ìgbà tí ọkùnrin ti kúrò nínú mọ́tò, bí èmi náà ṣe bọ́ sí iwájú ọkọ̀ nùun. Ṣùgbọ́n ẹ má rò nkán tí mò ń rò, èmi n lo ọjàbọ̀ yìí o. Kí ló wá fẹ́ ṣẹlẹ̀ ni pé ìgbà tí a n lọ lẹ́yìn wákàtí kan àbọ̀, òkòjá tí a ti bẹ̀rẹ̀ ìrìnàjò yìí, ẹ oníkálukú tí ẹ ti gbàgbé ohun tí yóò ṣẹlẹ̀ gan. Bí ọkọ̀ kan ṣe kó lu wá láti ẹ̀yìn inú, gbá a. Bí ọkọ̀ yìí ṣe kó lu wá lórí eré yìí, nǹkan tí yóò ṣẹlẹ̀ yìí ká ní pé mi ò lo ọjàbọ̀ yìí ni. Orí mi ò bá gbá ẹ́, kí ni gíláàsì ọkọ̀ mọ́tò lórí mi ò bá gbá tí n bà sì gbabẹ́ ṣọdá. Tí n gbàbé, tó lọ́ta mi ò bá gbabẹ́ kú. Ṣùgbọ́n Ọlọ́run yọ̀ mí. Ọlọ́run ló ní kí n lo ọjàbọ̀ yìí. Ọjàbọ̀ ọkọ̀ yìí ó jẹ́ nǹkan pàtàkì nínú ọkọ̀ tó jẹ́ wípé a gbọdọ̀ máa fi ojútẹ̀ n bẹ̀ lù ú rẹ. A gbọdọ̀ má lò ó nígbà gbogbo tí a bá wà nínú ọkọ̀. Ọmọkùnrin yìí kò mọ̀ nǹkan tí Ọlọ́run ń ṣe fún ọ̀ tí àwọn ọlọ́pàá ìfẹ̀ mú un kúrò. Ká ní pé kò lò ó nígbà tí ìjàmbá yìí ṣẹlẹ̀ ni. Kò bá gba ibẹ̀ lọ nítorí pé gbogbo ẹ̀yìn ọkọ̀ yìí ni mọ́tò bá jẹ. Tó sì jẹ́ pé ká ní pé a lò ọjàbọ̀ yìí ni. Àwa gan-an a bà bá ìṣẹ̀lẹ̀ yìí lọ. Èyí wà tún fún mi ní òye àti ẹ̀kọ́ wípé ọjàbọ̀ yìí ó ṣe kókó jù lọ tí ẹ́ bá ti wà níwájú ọkọ̀ kí ẹ́ má lò ó ní gbogbo ìgbà. Nítorí pé ó ṣe kókó dáadáa láti máa lo ọjàbọ̀.

Eré ọmọdé mi lẹ ṣẹ fẹ́ máa kọ́ mi yìí. Bí a ti ń pẹja, mo mọ̀ dáadáa. Ìṣe eré, ara wọn eré tí èèyàn fi máa ń jẹ ọmọ tó burú nígbà kékeré ni ẹja pípa jẹ́ fún mi. Nítorí pé, gbogbo ìgbà tí àwọn ẹgbẹ́ mi bá wà ní skul bayii, ẹja lèmi ló máa ń pa létí omi. Mo ní ìwọ̀ tí mo máa ń fi mú ẹja lọ́dọ̀. Bee sì ni mo mọ bí a ṣe ń de ìwọ̀ àti neti sí inú omi láti fi kẹja. Bẹ́ẹ̀ ni, ìgbà náà, ìgbà yìí jẹ́ ìgbà tí mo burú lọ́mọdé gan, tí mo sì mọ̀, tí mo jẹ́ ọmọ tó ní ìpáǹle lọ́wọ́. Tó jẹ́ pé, gbogbo eré pa mi, eti omi ni mo máa ń sálọ, tí ń lọ máa ń pa ẹja ṣeré. Kì í ṣe pé béè á mo ń jẹ ẹja yi gan, m'okàn máa ń pa, nítorí mo jẹ́ ọmọ tó burú. So, fún idi eyìí, mo mọ bí a ti ń pẹja o. Mo sì máa ń kọ́ àwọn ẹlẹgbẹ́ mi gan bi wọ́n ti ń pẹja. Ẹja pípa jẹ́ ẹ́ńtì èèyàn gbọ́dọ̀ fi sùúrù ṣe, nítorí pé àwọn ẹja yìí wọ́n gbọ́n púpọ̀, wọ́n sì ní òye. Wọn ò, wọ́n lè máa ń ní ojú láti fi rí wa o. Wọ́n sì lè máa ń ní etí láti fi gbọ́n tà n so, ṣùgbọ́n wọ́n máa ń wà tìfura tìfura ní gbogbo ìgbà. Tí èèyàn ò bá sì mọ̀ bi eyan ò sì ṣe àárín yìí, èèyàn ò ní rí ẹja kankan pa. Tí mo bá ti wà ní eti omi, èmi nìkan ni mo máa ń sábà ń dá wà. Mi ò ní sọ̀rọ̀, mi ò ní mira, ma'kàn wà, ṣipín lójú kan. Màá ti rọ̀ra bẹ̀rẹ̀, màá ti dẹ ìwọ̀ mi sí inú omi. Màá ti rọ̀ra fi sílẹ̀, màá ti wá bóyá bí èkòló tàbí bí oúnjẹ kékeré kan tí mo mọ̀ wípé wọ́n lè fẹ́ gbé àánú lẹ́ẹ̀kan náà, màá ti fi síbi ìwọ̀ mi. Àṣìkò yìí là wọ́n rò pé bóyá àwọn ti rí oúnjẹ. Wọn ò ní mọ̀ wípé páńpẹ́ ni oúnjẹ yìí. Ẹ̀rin o wa máa pa mí wípé tí ẹ bá gbé oúnjẹ yìí, ẹ ti gbé ìkúnú. Tí mo bá ti dúró, àwọn kéékèèké lè tí máa wá, tí wọ́n fẹ́ gbé tí wọn ò ní lè rí gbé. Àwọn oní ńlá náà ó kàn wá ni, ó kàn gbé oúnjẹ yìí àánú lẹ́ẹ̀kan náà ni. Èmi máa ń gbé tí ó gbé jẹ lọ o. Èmi sì máa ń gbé tó jẹ́ pé bó bá ṣe ní kí n sá lọ báyìí, kí ni húkù yoo kon kọ níbi ọ̀nàfun ni, mọ́ ibi ojú, mọ́ ibi ojú rẹ báyìí, kò ní lè lọ mọ́. Ìgbà náà lẹ́mi náà wá fi ìwọ̀ ni wàá fi fàjà rẹ̀. Ó ní ìjọ́ kan tí mo pa ẹja tó tóbi gan. Ẹja yìí wọ̀ mí, ó fẹ́ wọ̀ mí dà sínú omi. Èmi náà wọ̀ ọ́'lọ́un loni kí igi kan kó wà lẹ́gbẹ̀ẹ́ mi. Igi yìí ni mo so mọ́. Ìgbà tí mo wọ ẹja yìí, ẹja ìgún ó sì tóbi gan. Àwọn ẹ̀gbọ́n mi wọn ò, wọn ò gbà mí gbọ́ wípé èmi ni mo dápa ẹja yìí, nítorí ó tóbi gan. Wọ́n ní tí ọmọdé bá pa ìsín, yìí máa ń dà jẹ. Tí ó bá pa ẹja kékeré, yóò dà jẹ. Ṣùgbọ́n ijọ́ tó bá pa arọ̀ gidi gbà báyìí, yóò lọ gbé káwọn òbí rẹ̀ mọ́ léni. Ijọ́ yìí ni mo rántí òwe yìí. Pípa tí mo pa ẹja yìí ní ìjọ́nà, mo mọ̀ wípé èyí ó tóbi jù mí lọ. Mo gbé e lọ sílé ni. Ike ńlá báàfù gbangba ni mo gé sí méjì sí i tí mo fi gbé lọ sílé. Ó yà àwọn òbí mi lẹ́nu. Àtijọ́ náà ni won ti jẹ́ ń lọ sí eti omi mọ́, lẹ́tí ní mi ò gbọ́dọ̀ lọ mọ́ ọ̀pá ìjàmọ́ wípé irú ẹja yìí àwọn ẹja tí máa ń ṣe èèyàn léṣe ni, tó sì lè mú ìjànbá bá ẹ̀mí èèyàn. Àtijọ́ náà ni mo ti jẹ́ kí n lọ, mọ́ lọ sí eti omi láti lọ mọ́ ọ̀pá ìjàmọ́, tí èmi náà fi wá di ẹni tí ó kọjú sí iwè mi, tí mo fi lé ń kàwé, torí ẹ̀rù bà mí gan náà ní ìjọ́nà. Àtijọ́ náà ni tí pa ejà mọ́ tí mo fi di ẹni tó gbàgbé b'ose n pa ejà di òní.

Bẹ́ẹ̀ ni mo máa ń gbọ́ podcast. Podcast wà fún oríṣiríṣi ọ̀rọ̀. Ìgbà mí mo máa ń gbọ́ podcast àwọn akọrin, mo sì máa ń gbọ́ podcast àwọn eléré ìtàgé, àwọn oní tíátà. Wọ́n máa ń sọ ọ̀rọ̀ lóríṣiríṣi nípa ara wọn, tàbí nípa ohun tó ń lọ láàárín ìlú tàbí ohun tó ń lọ láàárín àwùjọ. Pod-podcast wà fún ọ̀rọ̀ ìṣítí nígbà mí, ó sì máa ń jẹ́ kí èèyàn mọ̀ bí nǹkan ṣe ń lọ. Boya nípa èèyàn pàtàkì kan láàárín ìlú. Bẹ́ẹ̀ ni, ìgbà mí tí mo bá wà lẹ́nu iṣẹ́, podcast ni mo máa ń gbọ́ tí iṣẹ́ mi fi máa ń yá. Nítorí tí mo bá ń gbọ́ podcast, iṣẹ́ mi ó máa lọ bó ti yẹ kó máa lọ. Ọkàn mi ó wà níbi podcast, mì ni mọ̀ pé iṣẹ́ mi ti ń lọ bó ti yẹ kó máa lọ. Nítorí èyí, podcast máa ń wà lára ohun tó máa ń mú kí iṣẹ́ mi yá. Wẹ́ẹ́ya mo sì wà nínú mọ́tò, mo máa ń nífẹ̀ẹ́ sí podcast. Tàbí àsìkò tí mo fẹ́ sinmi, mo máa ń wù mí kí n gbọ́ podcast. Kódà gan-an mo tó mọ̀ ọ fún àwọn tajọ wa wípé kí won máa ń gbọ́ podcast nípa olóyín-olórin àwúrèbe kan tí ó ti kọrin sẹ́yìn sẹ́yìn tẹ́lẹ̀. Wọ́n wá, wọ́n wá gbé wá sí orí podcast wípé kó sọ̀rọ̀ nípa àwọn orin tí ó ti kọ. Ó sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa bí àwọn ọmọ òde ò-òde òní bí wọ́n ṣe ń wù wà, tí wọn ò mọ ọ̀wọ̀ ọwọ́ ọ̀tún yàtọ̀ sí ọwọ́ òsì, tí wọ́n máa ń-- tí wọ́n kàn máa ń ṣe bó ṣe wù wọ́n. Wípé gbogbo nǹkan báyìí kì í ṣẹlẹ̀ ní ayé ìjọ̀hun. Wípé ayé ti wà lájú, ayé ti di nǹkan mí. Ó sọ̀rọ̀ nípa àwọn ọmọbìnrin wa ìsínyíì bí wọ́n ṣe ń lájúṣòdì tó jẹ́ pé wọn ò wọ aṣọ gidi mọ́. Tó jẹ́ pé aṣọ tó ń ṣí ara sílẹ̀ ni wọ́n ń wọ̀. Bẹ́ẹ́ náà ni àwọn ọmọkùnrin tó jẹ́ pé òògùn olóró ni ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń gbé, tó jẹ́ pé wọ́n ń fagbó, ó ti di àṣà láàárín wọn. Àwọn è-oríṣiríṣi ìbálòpọ̀ ni wọ́n fi ń lọ ra wọn, torí pé wọn ò ní ẹ̀kọ́ gidi láti lé wa àti pé àwọn òbí wọn gan-an wọ́n fi ààyè oríṣiríṣi gbà wọn. Wọn ò jẹ́ kí wọ́n kọ́ ẹ̀kọ́ tó yanjú, kí wọn tó mọ ìjáde kúrò nílé. Ọmọ mi ó bá òbí rẹ sọ̀rọ̀, bẹ́ẹ́ ni pé ẹgbẹ́ rẹ ni ń bá sọ̀rọ̀. Àwọn òbí rẹ ò sì ní rí bí àìda tó sì burú jù láwùjọ. Ìwà tí a bá kọ́ nílé ọ̀la máa ń wù wà ní ìta, tó sì jẹ́ nǹkan tí ó yẹ kí ó jẹ́ àṣà gidi tó yẹ ká máa wù kó ṣe lára àwọn òbí tàbí àwọn bí ara iwájú wa. Ṣùgbọ́n ìgbà tí àwọn ara iwájú tí wọn ò tí lè dá wa lẹ́kọ̀ọ́ lórí bá ṣe gbọ́dọ̀ wù wà, kò sí ni. A máa wò ìwà burúkú yìí ní àárín ìta sí àwọn tí kò yẹ ká wù sí. Ilé la tí ń kẹ́ṣọ̀ròde. Olórin àwúrèbe yìí ó sọ̀rọ̀ gan-an lórí ìwà tó ń lọ ní ìta níìsín nípa àwọn olùdarí wa lórí lédè yìí bí wọ́n ṣe ń kó oúnjẹ tó jẹ́ wípé wọn ò tíe náani ará ìlú. Wọ́n kàn ń kó o lọ sí òkè òkun tí wọ́n fi ń lọ ṣe bó ṣe wù wọ́n, tí wọ́n fi ń jayé owó ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Wọn kò sí àpò ara wọn nìkan tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Oríṣiríṣi iṣẹ́ ló yẹ kí wọn ṣe nínú ìlú tí wọn ò ṣe. Gbogbo ọ̀nà ó ti bàjẹ́. A à rí iná lò dédé bó ṣe yẹ ká máa rí lò. Kò sí omi, oúnjẹ gan wọ́n, gbogbo nǹkan ló ti wọ́n. Gbogbo nǹkan yìí ló yẹ kí wọ́n mójútó tí wọn ò sì mójútó tó sì ń fa ìfàsẹ́yìn fún ìlú. Nítorí èyí, o-podcast yìí ó sọ ọ̀rọ̀ púpọ̀ nípa ohun tó ń lọ ní àwùjọ tó sì jẹ́ pé kò sí irọ́ ń bẹ. Ọ̀, ìdí nì tó fi jẹ́ wípé gbogbo ìgbà ni mo máa ń fẹ́ gbọ́ podcast kí n lè mọ̀ n tí ń lọ láàárín ìlú tàbí tí ń lọ láàárín àwùjọ. Pod-podcast wà lára ohun tí mo máa ń gbọ́ dáadáa tí mo sì fẹ́ràn si.

Ìgbà tí mo wà ní kékeré, oúnjẹ tó ní ata ni mo lòdì sí jù tí mi ò fẹ́ràn ṣe ara ara. Kódà mo máa ń sọ fún àwọn èèyàn tó bá wà lẹ́gbẹẹ́ mi pé tí mo bá dàgbà tí mo ní ìyàwó, tí ìyàwó mi bá fi lè ṣe oúnjẹ tó ní ata fún mi, ìjọ náà ni fi sílẹ̀. Miì mọ̀ pé ọmọdé ni í ṣe mí. Ẹ̀mí tí ò jẹ ata, ẹ̀mí yẹpẹrẹ ná máa ń sọ nílẹ̀ Yorùbá. Mo fẹ́ràn ata báyìí o, mo fẹ́ràn kóúnjẹ ní ata. Ṣùgbọ́n kì í ṣe àwọn ata tí ó, tí ó lè bà fun jẹ́ o. Kì í ṣe ata tó lè bà fun jẹ́ o. Mo kàn fẹ́ràn kí oúnjẹ kó ní ata. Nítorí pé tóúnjẹ bá ní ata, ó máa ń jẹ́ kí ọpọlọ jí. Ó sì máa ń jẹ́ kí ara kó jí padà. Tó oúnjẹ ò bá láta, ó máa ń jẹ́ pé ẹyẹ ara rìn ara, ọkàn ń rìn yàn. Ọkàn ó mọ́ ń rìn yàn torí bóyá magí tàbí, ẹ́, tomato náà ti pọ̀ jù. Yóò jẹ́ kí ọkàn mọ́ ń rin ẹlẹ́ẹ̀kẹta. Oúnjẹ ọ̀hún ò ní dùn. Ṣùgbọ́n tóúnjẹ bá láta, tíyọ dùn-ún, tí magí fùn, tálúbọ̀sà náà dùn-ún. Oúnjẹ, oúnjẹ bá hàn á máa lọ, a máa lọ géérégé. Yóó, yóó silẹ̀ síyàn lára. Ọkàn èèyàn ìyẹn kò bá le péyàn jẹun. Àárín wákàtí méjì tí èèyàn bá jẹun tán gan an, ẹ̀nu sì tó máa gbá súnkẹ́súnkẹ́ wíwé. Mo ṣẹ̀ jẹun. Ṣùgbọ́n tóúnjẹ ò bá láta, ó máa ń ní bíṣé máa ń rì lára. Ó máa ń ní bíṣé máa ń rì lára. Fún di èyí, èmi nífẹ̀ẹ́ kí oúnjẹ ní ata kódà gan-an. Mo máa ń sọ fún àwọn tó bá fẹ́ bá mi dáná wípé kí wọ́n ra ata kò pọ̀ díẹ̀ sínú ata tí wọ́n bá fẹ́ fi se ọbẹ̀ tàbí tí wọ́n fẹ́ fi se oúnjẹ. Mo máa, mo máa ń fún wọn ní owó. Kún owó tí mo bá fún wọn wípé ata ó ṣe koko. Ìgbà míì gan-an mo lè ra ẹran, kí wọ́n gée sì wẹ́wẹ́ kí wọn bá ń ṣáa sínú ata. Kí wọ́n paá láta, ata súẹ́súẹ́ kí n wá wá àwọn, ọtí ẹlẹ́rìndòdò tí mo máa fi tẹ́, tí mo, tí mo bá ń jẹ ẹran báyìí tí mo máa fi tẹ́. Ìgbà míì gan-an ó le jómi tó tutù ń rọra máa fi tẹ̀ ẹ́. Ayé kan ò jù báun náà lọ. Ẹ̀mí tí ò jata, ẹ̀mí yẹpẹrẹ la máa ń pèé. Fúndìí èyí, èmi nífẹ̀ẹ́ ata. Mo nífẹ̀ẹ́ ata. Mo sì fẹ́ kí oúnjẹ mi kó máa láta. Bóyá ẹ̀fọ́ rírò ní o tàbí ọbẹ̀ ata lórí ìrẹsì tàbí kó dà gan tí mo bá ra iṣu, mo máa ń ra ata tí ń fi ṣe pepper sauce. Ẹ mọ̀, ẹ máa ń tán ń pè ní pepper sauce. Ẹ̀n, tí ń fi ṣe ṣíṣe, tí ń ṣàtà sínú iṣu tí ń máa fi iṣu tí ń máa fi jẹ ata. Bó sì jọ́gẹ̀dẹ̀ náà mo, ni mo fẹ́ dín, tí ń fi dín dòdò, ń wa ata tí ń ṣà sí i. Ó jẹ́ wípé ní mo fi ọ̀gẹ̀dẹ̀, mo máa fi jẹ ata. Òun ni yóò fi jẹ́ kó máa lọ bó ṣe yẹ kó lọ. Ìgbà míì gan-an bóyá mo fẹ́ dín ẹyin, ń ṣàtà sí i tí ó fi tìtì. Táta ó dùn-ún tí ń máa fi jẹ iṣu tàbí jẹ búrẹ́dì. Wọ́n máa ń lọ dáadáa lẹ́nu. Tí ó ń wa ọtí tó, tó, tó tutù dáadáa téèyàn ó máa fi tẹ̀ẹ́. Ó máa ń jẹ́ kí ara kó le. Ó máa ń fún ara ní ìlera àti ọpọlọ jíjí. N tata máa ń ṣe lára nu. Ata dáa lára o, ṣùgbọ́n kò gbọdọ̀ pọ̀ jù náà o. Mi ò sọ pé kéèyàn kàn máa jata lásán o. Ṣùgbọ́n ó dáa kéèyàn jẹ ata. Káta wọlé síyàn lára. Ó kán ẹ yan bá a lẹ kí ẹ san, kí ẹ san wá mu nǹkan tó dà le lórí. Èèyàn gan-an ó rì pé ìgbà tí ẹ bá jẹ ní bóyá bí ọwọ́ alẹ́ o tàbí bí ọwọ́ àárọ̀ o, kó tó di ọ̀sán gan-an. Ọpọlọ yẹn ó jí bákan bákan. Ọpọlọ ò ní sùn. Bẹ́ẹ̀ni. Ara ń fẹ́ ata. Ẹ̀mí tí ò jẹ ata, ẹ̀mí yẹpẹrẹ ni. Ara fẹ́ ata. Ìgbà tí mo wà pẹ̀lú ìyá mi, àwọn tó bá dáná bá ẹ tí wọ́n fi ata sínú ọbẹ̀, bàbá wa máa ń kí wọn kú iṣẹ́ ni wípé a, àwọn ò sì ìyàwó fẹ́. Ìyàwó tó mọ'ná dá. Bẹ́ẹ̀ ni. Tí wọ́n máa ń sọ nù tó jẹ́ wípé tí a bá ń jẹ ata báyìí, tí a bá ń jẹ báyìí, mo gbọ́ gan an a mọ̀, ni wípé nǹkan tó dáa lẹ̀ ń fún wa jẹ. Bó sì yẹ kó ṣe máa rì nìyẹn. Bẹ́ẹ̀ ni, èmi máa ń jẹ ata, mo sì fẹ́ràn oúnjẹ tó ní ata. Bẹ́ẹ̀ ni.

Hmm kí máa fàrọ gùn púpọ̀. Ohùn mí mú tí mo fẹ́ràn jù ni ẹlẹ́rìndòdò tí a fún jáde láti ara èso. Bẹ́ẹ̀ni, à èyí ti mo fẹ́ràn jù nù. Pápá jùlọ bóyá èyí tí a fi ọ̀pọ̀ èébó tí a mọ̀ sí pineapple ṣe àti ọsàn àti ọ̀gẹ̀dẹ̀ àti èso apple. Àwọn èyì tí a bá fún jáde láti àwọn ara èso yìí, mo máa ń nífẹ̀ẹ́ sí wọn jù púpọ̀ púpọ̀ nítorí pé èmi ò mọ ọtí mu. Kò bá mi lẹ́jẹ̀ mu. Fún deyì mi ò, mi ò kí ń mú, mi ò kí ń mú. Èyí tó bá le jù, màá yá mú omi. Omi bẹ́ẹ̀ni, omi ni mo tún máa ń mu. Tí ń bá ti rí omi, tí ń ṣì rí ẹlẹ́rìndòdò ta fún jáde láti ara èso àti mú nǹkan mí maa ni mílà. Bẹ́ẹ̀ni, a mọ̀ nímí là. Nítorí pé ẹni tí mo fẹ́ràn jù nù, tí mo fẹ́ràn jù nù, tí mo ṣì máa ń fẹ́ mu ní gbogbo ìgbà bóyá mọ ṣẹ̀ jẹun tán tàbí ọ̀fu ń gbẹ mí. N tí mo máa ń fẹ́ kí ń mu nù. Mi i fẹ́ ọtí, mi ò fẹ́ ọtí. Ọtí ò dáa lára mi. Bẹ́ẹ̀ni, mọ ṣì máa ń fẹ́ràn ògì, ògì ẹ̀kọ mímú. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ògì ẹ̀kọ mímú. Màá ṣì máa ń mu gààrí. Bẹ́ẹ̀ni, màá máa ń mu gààrí. Gààrí jẹ́ ohun tí a gbé jáde látara ẹ̀gẹ́. Bẹ́ẹ̀ni, ògì jẹ́ ohun tí a mú jáde láti ara àgbàdo. Bẹ́ẹ̀ni, àwọn nǹkan tí mo tún máa ń mu rè. Mà má mu wíìtì náà nígbà mi. Bẹ́ẹ̀ni, mà má po wíìtì mu fúnra mi. Mà sì máa mu sóbò. Ẹhẹ́n. Má má mu sóbò náà. Sóbò náà dáa lára. A ṣì máa fún ni lẹ́jẹ̀. A máa fún ni lókun. A máa ń mu sóbò. Àwọn tí mo tún lè mu níí bí ẹmu. Ẹmu tá gbé jáde látara ọ̀pẹ. Bẹ́ẹ̀ni, ẹmu máa ń ṣiṣẹ́ bíí ọtí ni. Òun náà a máa pa èèyàn. A máa ta ní gọ̀ọ̀gọ̀ tèèyàn bá ti mú jù. Ṣùgbọ́n mo máa ń mu. Bẹ́ẹ̀ni, mọ máa ń mu tí mọ bá rí. Mii mú àwọn ọtí àgbélẹ̀rọ. Hhm, rárá rárá, mi ò mú. Torí, a máa bá fún jẹ́. A ṣì máa ń dá àìsàn sí èèyàn lára. Fún idi eyì mi ò kí ń mu. Mo, mo máa ń mu ọtí, ọtí tí mo bá fún jáde fúnra mi láti ara èso. Ó ni mo máa ń mu dáadáa tí mọ sì tún máa ń pe àwọn ọ̀rẹ́ mi ká jọ mu papọ̀. Àwọn ọ̀rẹ́ mi máa ń fẹ́ wọ́ mi jáde nígbà mi láti lọ mu ọtí ògógóró. Ṣùgbọ́n èmi máa ń tètè ń ká ọ̀gbọ́n wọn. Mo máa ń tètè ń ká ọ̀gbọ́n wọn bó ti lẹ̀ jẹ́ pé ìgbà mí, mà ma ra fún wọn kí n fi lè yọra mi kúrò. Kí wọn fi lè fi mí lọ́rùn sílẹ̀. Màá ra fún wọn. Ẹ̀yin ẹ máa mu, ẹ ṣá fè mí sílẹ̀. Èmi lè gbà bóyá ọtí tí a fún jáde látara èso, ohùn lè mi yóò máa mú. Tí ṣì ni kí a bá mi wá aláta sọ́ẹ́sọ́ẹ́ kan tí wọn ra má fi panu. Tí ó fi ní dàbí ẹni pé bóyá mọ kan gbọ́n omi nìkan sínú. Fún idi èyì mo láì kì i àwọn ọtí ẹlẹ́rìndòdò ta fún jáde látara èso bí, bí pineapple, ọsàn, apple, ọ̀gẹ̀dẹ̀. Ìru àwọn èso báyìí mo máa ń fẹ́ràn ọtí ta fún jáde látara wọn púpọ̀. Nítorí wọn a má ṣara lóore. A ṣì máa, a má ṣara lóore dáadáa. Bẹ́ẹ̀ni.

Àwọn eré, àwọn ètò tẹlifísàn púpọ̀ lọ́pọ̀lọ́pọ̀ tí mo máa ń wò. Àkọ́kọ́ ni àgbéléwò eré lérè pàyímọ́ ní ọdún 1990 nígbà tí àwọn eré ìtọ́mọ̀ ń jáde. Àwọn tẹlifísàn black and white la máa ń lò nígbà náà. Táa sì máa ń wò àwọn eré ológun ni wọ́n máa ń ṣe nígbà náà, Tinuwa sì máa ń dùn láti wo lálalẹ́. Eré tẹlifísàn yìí ó jẹ́ àwọn ètò tó jẹ́ pé ó máa ń fúnni ní ọgbọ́n àti òye kó tó wá di ayé òde òní tí a ń wò àwọn kọ́lọ̀ tẹlifísàn. Àwọn ètò tí mo máa ń wò ni ètò ìròyìn àti ètò, ẹ́, bí wọ́n ṣe ń ṣe oríṣìíríṣìí nǹkan láti fi ọwọ́ ṣe àwọn bí iṣẹ́ ọwọ́ ni mo máa ń sábà wò jù kí n lè kẹ́kọ̀ọ́ nǹkan tàbí ìmiràn níbẹ̀. Mo máa ń kọ́ bí a ti ń hun fìlà ní orí ètò tẹlifísàn. Mo máa ń kọ́ bí a ṣe ń rán aṣọ ní orí ètò tẹlifísàn. Mo sì máa ń kọ́ bí a ṣe ń da iná. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ti gbé àwọn onímọ̀ jẹlẹ̀ wá sí orí ètò tẹlifísàn tí ó sì jẹ́ pé o máa ń kópa níbẹ̀ tí èmi ló sì wò, tí lẹ́yìn ìgbà tí a bá wò tán, wọ́n máa ń fi àtẹ̀ ránṣẹ́ sí orí screen láti jẹ́ ká wá tẹ àtẹ̀ ránṣẹ́ ẹni tí ó bá kọ́ nǹkan tàbí èkejì tí mo sì máa ń fi àtẹ̀ ránṣẹ́ mi ránṣẹ́ sí wọn. Ẹ̀ẹ̀kan péré ni wọ́n ti dà mí lóhùn rí boya ẹ́, èmi náà lè kópa nínú àwọn eré yìí. Ṣùgbọ́n ẹ̀ẹ̀kan ti won pé èmi yìí wọn ò, wọn ò padà jẹ́ kí n lọ. Ni wọ́n, nígbà tí mo sì ti múra sílẹ̀ tí mo ti dira wípé èmi náà fẹ́ lọ kópa, wọn ò padà pè mí mọ́. Mo nífẹ̀ẹ́ sí àwọn ètò tẹlifísàn yìí lọ́pọ̀lọpọ̀ nítorí pé mo máa ń sáré parí iṣẹ́ mi kí n lè kópa níbi àwọn ètò yìí. Tí mo bá ti parí iṣẹ́ ni wọ́n tó máa ń fún mi ní ààyè láti wo tẹlifísàn. Tí èmi bá ti parí iṣẹ́ mi, mi ò kí ń ní ààyè láti wo tẹlifísàn. Tí mo bá sì ti ń wo tẹlifísàn yìí, mo ti mọ̀ pé wákàtí kan ni mo ní láti fi wo ètò yìí tí mo nífẹ̀ẹ́ sí jù lọ kí n lè ráyè lọ sun láti gbé ara dé fún iṣẹ́ ọjọ́ kejì. O gbúdọ̀ pọ̀jù, wíwò rẹ̀ ò gbúdọ̀ pọ̀jù ná.